Èdè Gẹ̀ẹ́sì ni ń wùnmí kó o. Mo nífẹ̀ẹ́ èdè Gẹ̀ẹ́sì gan an. Lóòótọ́ mo ti mọ̀ nípa ẹ̀ díẹ̀ ní ìwọ̀nba, ṣùgbọ́n ó wùnmí kí n kọ́ ọ sí, nítorí ó wù mí kí n kúrò ní ilẹ̀ Nàìjíríà kí n lọ sí àwọn òkè òkun. Lá dẹ̀ tí lọ bẹ̀, mo nílò láti ṣe àwọn ìdánwò kan tí ó jọ mọ́ èdè Gẹ̀ẹ́sì. Lá dẹ̀ tí ṣe ìdánwò yẹn, mo nílò láti gbọ́ èdè Gẹ̀ẹ́sì gan gidi, nítorí náà èdè Gẹ̀ẹ́sì wùnmí kó, mo sì nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀. Ìgbà tí mo máa kọ́ èdè ọ̀ún, mo ń wò pé tí ń bá parí ilé ẹ̀kọ́ tí mo wà yii ná, màá kọ́ ọ ní bóyá ọdún tó ń bọ̀ àbí ọdún tí ó tẹ̀lé. Mo máa kọ́ ọ yálà lórí ẹ̀yọ alélujára tàbí kí n kọ́ ọ ní ilé ìwé tí wọ́n tí ń kọ́ èdè Gẹ̀ẹ́sì pọ́nńbélé. Ó wù mí gan kí n kọ́ èdè Gẹ̀ẹ́sì, èyí tí wọ́n ń pè ní èdè òyìnbó. Tí ń bá máa kọ́ ọ fún bí ọdún méjì àbí ọdún mẹ́ta, ó yẹ kí n lè ṣe ètò ìdánwò èdè Gẹ̀ẹ́sì yẹn náà, èyí tí wọ́n ń pè ní SAT tí wọ́n máa fi ń gba ọmọ ilé ìwé sí ìlú òyìnbó. Èdè yìí n máa kọ́ ọ gidi. Pẹ̀lú àṣẹ olohun, mo dẹ̀ máa fi ọkàn sí i, mo dẹ̀ máa mọ̀ ọ́ dáadáa. Màá lè lò ó ní ìlú òyìnbó náà dáadáa. Tí ń bá dé ìlú òyìnbó tán, màá lè sọ òyìnbó bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Màá lè sọ a dánmọ́ràn mọ́ mi lẹ́nu, a yọ̀ mọ́ mi lẹ́nu, màá lè fi pòwe, màá lè fi sọ̀rọ̀, màá lè fi dára, màá lè fi kọrin, màá lè fi ṣe oríṣiríṣi ohun tí ọmọ elédè Gẹ̀ẹ́sì fi ń ṣe. Ohun tó tún wùnmí kí ń tún kọ́ lẹ́yìn èdè Gẹ̀ẹ́sì náà ni èdè Faransé tàbí èdè tí wọ́n ń pè ní Spanish. Èdè yìí jẹ́ èdè amúgbálẹ́gbẹ̀ẹ́ fún èdè Gẹ̀ẹ́sì èyí Spanish yìí. Tí mo bá dé ìlú òyìnbó tí mo bá fẹ́ sọ ọ̀rọ̀, gbogbo eeyan kọ́ ló jẹ́ ọmọ ibẹ̀. A lè rí ọmọ tó gbọ́ Spanish yìí náà, màá lè fi ọ̀rọ̀ jọ́ mi toru ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ àti sọ ọ̀rọ̀ àti gba èsì, a lè jẹ́ ìrọ̀rùn. Mi ò ní nílò olùlàànà láàárín èmi àti ẹni tí mo fẹ́ bá rajà ni àbí tí mo fẹ́ bá tajà àbí àwọn tí mo fẹ́ ṣiṣẹ́ fún. Èdè yìí náà wù mí láti kọ́ gan. Èyí taà tí mò ń sọ pé Faransé yìí náà, ó wùnmí kí n ṣe, kí n kọ́ èdè Faransé náà. Èdè Faransé yìí náà ní agbègbè Áfríkà, èdè Faransé yìí náà tún jẹ́ èdè amúgbálẹ́gbẹ̀ẹ́ fún òyìnbó. Nibi tí mo n bá ń lọ bá rẹni tó gbọ́ òyìnbó ní àwọn orílẹ̀-èdè mi, a rẹni tó gbọ́ Faransé ti inú tẹ́yìn, màá lè fi bá ẹni náà sọ̀rọ̀, màá lè fi ọ̀rọ̀ jọ́ mi toru ọ̀rọ̀. Kódà bó níwọ̀n, bó nína bá ń jáde, bí o mọ̀ na, bí o bá gbọ́ èdè kankan, ó yẹ kó gbọ́ èdè Gẹ̀ẹ́sì, èdè Spanish àbí èdè Faransé, torí àwọn èdè mẹ́tẹ̀ẹ̀ta yìí jẹ́ ọ̀kan gbòógì láàárín èdè tó jẹ́ pé lórílẹ̀-èdè kọọkan wọ́n máa ń sọ. Tí ènìyàn bá sì ti gbọ́ dáadáa àti sọ̀rọ̀ àti rajà àti tajà àti ṣe nǹkan, a di ìrọ̀rùn, kò ní, kò ní nira lọ́ kan lọ́ dọindọin, Mo nífẹ̀ẹ́ èdè. Mo jẹ́ ènìyàn tó nífẹ̀ẹ́ èdè gan an. Ó wù mí kí n gbọ́ èdè méjì, mẹ́ta, mẹ́rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àkókò àti kọ, òun náà ni o sí i. Mo ní, mò ń bẹbẹ kí Ọlọ́run kó fún mi láàyè.

Ọjọ́ ìyọjọ́ tí mò ń ní fún ìsinmi ọdọọdún, gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ọmọ ilé ẹ̀kọ́ ilé ìwòsàn tíí ṣe nọ́ọ̀sì ni mí, táwà bá dé lo ọdún kan ní ilé ìwé, ọludé ọ̀sẹ̀ méjì péré la máa ní. Nígbà mìí a lè má ní tọ̀sẹ̀ méjì bó le jẹ́ ọjọ́ mẹ́jọ péré èyí tíí ṣe ọ̀sẹ̀ kan la máa ní. Kí ló dẹ́fà bá a bá kúrò ní ilé ìwé, à ṣè, à ṣe ìdánwò, bá a bá ṣe ìdánwò tán, wọn á ní ilé ìwòsàn yá láti wá ṣe kí ni? Láti wá fojú sí ẹ̀kọ́ bí wón ṣe ń gbé e jáde gan gan gan èyí tíì kìí ṣe ìwé kíkà tó jẹ́ pé bí a ṣe ń lò ó lára aláàárẹ̀ àbí ẹni tó wá fún ìtọ́jú ní ilé ìwòsàn. Nítorí ìdí èyí, a kìí really ní ìsinmi. Ṣùgbọ́n ìdí tí à ṣe kìí ní ìsinmi tó pọ̀ ni pé gẹ́gẹ́ bí oníṣẹ́ ìjọba tí dẹ̀ ṣiṣẹ́ ìwòsàn, èyí tí ṣe nọ́ọ̀sì, ẹ̀mí wà lọ́wọ́ wa láti tọ́jú, ẹ̀mí wà lọ́wọ́ wa yálà ó kú ni àbí ó yè, àwa ni ìjọba máa bẹ̀rù lọ́wẹ̀. Iṣẹ́ yi dé jẹ iṣẹ́ tó jẹ́ pé a kò lè gba ìsinmi, a kò lè lọ ilé. Táwa bá, táwa kan bá kúrò ní ibi iṣẹ́, àwọn kan gbọdọ̀ padà sí ibi iṣẹ́. Nítorí èyí kìí sí ìsinmi tí ó pọ̀. Ṣùgbọ́n lọ́sẹ̀ ọ̀sẹ̀ láàárín ọjọ́ méje, a kàn lè ní ọjọ́ kan àbí ọjọ́ méjì tí a kì í fi lọ ibi iṣẹ́. Bá wọn kan bá ṣiṣẹ́ láàárọ̀, tó bá dà agọ́ méjì àbá agọ́ mẹ́ta, àwọn kan á wá gbà. Tó bá dà agọ́ méje ìrọ̀lẹ́ àwọn alẹ́ á gbà. Bẹ́ẹ̀ la ṣe ń ṣe. A á ṣe tò ọjọ́, ọjọ́ méjì, a ní ìsinmi ọjọ́ kan. A á ṣe ta lẹ ọjọ́ mẹ́ta, a ní ìsinmi ọjọ́ kan àbí ọjọ́ méjì. Báyìí ni a ṣe ń ṣe. Nítorí rẹ̀ a kì í ní ìsinmi nítorí pé ọmọ ilé ẹ̀kọ́ ilé iṣẹ́ ìwòsàn tíí ṣe nọ́ọ̀sì alábẹ́rẹ́ òun ni àwa. Bá a bá dẹ́ ni pé, àá a fẹ́ gba ìsinmi tó pọ̀ káwọn kan má sì ní ilé ìwòsàn, ẹ̀mí tí yó kù yóò pọ̀. A dẹ̀ gbọdọ̀ fẹ̀mí kankan rárẹ̀. Yálà ó kéré ni àbí ó dàgbà, ó dàrúgbó ni àbí ọlẹ inú, gbogbo wọn lẹ́mi. A gbọdọ̀ ṣọ́ wọn, a gbọdọ̀ mọ́ jú tó wọn dáadáa kí wọ́n yè. A kì í lọludé o. Bẹ́ẹ̀ ìsinmi wa báyìí rańpẹ́ ni. Ọlọ́run là ń bẹ̀ kò fún wa ní ìsinmi, kò dẹ̀ fún wa ní èrè iṣẹ́ táà ń ṣe yìí. Kò fún wa lówó, kò fún wa láyọ̀ àti gbogbo ntáyọ̀, ohun tó ń jẹ́, tó ń fa yọ̀, tó ń fa ìdùnnú ní ilẹ̀ ayé àti ní ọ̀nà. Nọ́ọ̀sì la wà o. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ yìí, ibi iṣẹ́ ni mo wà. Agọ́ méjì ló yẹ kí n kúrò, ṣùgbọ́n wọ́n ní nǹkan kan ṣẹlẹ̀, n kò lè kuro làagọ́ méjì àfi kó dà agọ́ mẹ́fà. Ódíndi wákàtí mẹ́rin ni un ó tún lò níbi iṣẹ́. Bẹ́ẹ̀ la tí rí o. Nọ́ọ̀sì ni wà. Bí mo ṣe sọ, a kì í gba jọlude ọ̀sẹ̀ méjì láàárín ọdún kan lọ́. Ọ̀sẹ̀ méjì yẹn dèérè, pinpín là á pín. Bá a bá gba bí ọjọ́ mẹ́ta láàárín ṣeẹrẹ́ èrèlé èrenáà, bá a bá gba bí ọjọ́ mẹ́ta láàárín erẹ́náà, lẹ́yìn oṣù mẹ́ta ṣéérè náà, láàárín òkudù, àtún gbọjọ́ mẹ́ta. Ní ìparí ọdún, àtún gba bí ọ̀sẹ̀ kan. Bá ṣe ń gba nìyẹn ní kéékèèké tó fi ń p'ọ̀sẹ̀ méjì, kọ́ lọ́run kó pín wa lérè.

Bẹ́ẹ̀ ni, mo mọ bí wọ́n ti ń se oúnjẹ ogungbọ́gbọ̀n, ogbọ̀n gbogbo, ṣẹ́ẹ́fọ̀ rírò ni a tẹ̀bà, abikọ́kọrẹ́, àbò fulájú, àbi ákárà. Ewo nínú gbogbo rẹ̀, kò sí tí ń wọ́n lè ṣe. Mo mọ̀ ọ́n ṣe dáadáa. Ẹ jẹ́ kí n ṣàlàyé. Mi rán pé bí a ti ń se ọbẹ̀ ẹ̀fọ́ rírò pẹ̀lú ẹran ògúfe àti àmàlà dúdú fún ni. Ni àkọ́kọ́ náà, a kọ́kọ́ lọ sí ọjà, a ń rà ẹ̀fọ́, a rà ata èyí tí ṣe òdòdó, báwà àti tàtàṣẹ́ pẹ̀lú tòmátò eléso. A rà wọ́n. Ba-bá rọ́lọ́ ọlọ́wọ́ tí àwọn Yorùbá fi ń lọ, a lò. Bí ó bá ti jẹ́ kírétà ti olóyìnbó tí a máa ń fọwọ́ jí náà ni, a lò. Ṣùgbọ́n tí ata náà bá pọ́n ká máa dára wá láàmú, a gbé lọ ilé ẹlẹ́rọ tàbí tí a bá lẹ́rọ̀ níbi wa, a wẹ, a kò ní lò kúnú. Ka tó wẹ, a ṣan, a ṣan alubósà, a fi sí, a wẹ, a ra irú, ta-irú ta ti rà, a ṣan òun náà. Alubósà tí a kò tíì lọ, a géyẹn náà ní wẹ́wẹ́. Ka wá bó sì idí ẹ̀fọ́, a ṣan ẹ̀fọ́ náà ka tó tọ̀. Nítorí tí a bá ní ká tọ́ ká rẹ ká tó ṣan, gbogbo àwọn asara lóore nínú rẹ̀ yóò gbomi lọ. A kò ní bọ ẹ̀fọ́ náà, a kùn gbómi kaná yóò hó, a dà á sí. Tó bá ti dà á sí, a fi lẹ̀ fún ìṣẹ́jú márùn-ún. A yọ omi náà dànù. A wá epo tó pọ̀ dáadáa níwọ̀nba, a gbé kaná yóò gbà, kò ní gbẹ pọ̀ fún bí ìṣẹ́jú méjì. A wá da alubósà àti ìrù yì sì. A da ata náà si. A fi iyọ̀ níwọ̀nba si, nítorí irú náà. A dẹ̀ fí magí níwọ̀nba. A fi sí, a bò ó, a jẹ kó hó. Eran tí a ti bò sí egbẹ́ kan, a yọ omi náà si, a fi ẹran náà si, a jẹ kó hó. A wá da ẹ̀fọ́ náà si. Lẹ̀ fọ́ rírò bá dé ilẹ̀ lẹ́yìn bí ìṣẹ́jú márùn-ún tí a ti dà á sí, a wá gbé omi kaná fún èlùbọ́. Èlùbọ́ náà yóò jẹ́ dúdú ṣúrú. A ti jọọ́, yóò ti fẹ́lẹ̀ dáadáa. Tómi náà bá ti tó, ọmọ rogún yóò ti wá le, ìgbá kọ̀ọ̀ yóò ti wá le, ọ̀rá tí a ó fi pọ́n si yóò ti wá le. Lórí iná làá ti rọ̀. Tómi náà bá ti hó, a ṣẹ́ ìwọ̀nba bí ike kan. A fi bùú lẹ̀ níbi ike tí ó mo. A bù ìwọ̀nba tí a fẹ́ kó ṣe pọ̀ tó, a bù sínu omi, a máa rọ. Ó bá ti fẹ́lẹ̀, omi gbóná ta ṣẹ́kù yìí, a bù sẹ́ ẹ́gbẹ̀ rẹ̀. A wá lò, a yí ina tí ó wà nídi rẹ̀ léle kó lè fi jìnnà denú dáadáa. Tí a bá ti yí iná ẹnu lọ̀lẹ̀ fún bí ìṣẹ́jú méjì, a padà lọ, a lọ yí padà, a tún bomi si. Fún bí ìṣẹ́jú méjì, a tún yí padà, a tún bomi si lẹ́ẹ̀kẹta. Ni omi ìwọ̀nba, ìwọ̀nba ni ó máa lọ jù. A wá òpómọ láwọn yóò bẹ́lẹ̀. Tó bá ti fẹ́lẹ̀, a wá kọ́ sínu ọ̀rá. A lè dínú, a lè yí í máṣọ́ kó má a tutù. Ṣùgbọ́n fẹ́ ni tó bá fẹ́ràn oúnjẹ tó tutù, a ń gbé lè, a jẹ kó tutù. A wá gbé ọbẹ̀, a bu ọbẹ̀ náà si. Inú ọbẹ̀ tí a ti fi ọbẹ̀ ògúfe sí, a bò, a bò, a lè mú pẹ̀lú, a lè jẹ́ pẹ̀lú ẹlẹ́rìndòdò, a lè jẹ́ pẹ̀lú omi lásán. A jẹ́, yóò tẹ́wa lọ́run. Ẹ ṣé, pupó.

Tọ́ gbogbo ìgbà ni mo máa ń ṣe àyẹ̀wò email mi mọ nítorí pé ó ní àwọn nǹkan kan bí i iṣẹ́, bíi ọ̀rọ̀ ilé ìwé tó jẹ́ pé ìgbàkúùgbà tí ó bá wù wọ́n ni wọ́n lè fi síbẹ̀. Mi ò dé lè faramọ́ kí n pàdánù ọ̀rọ̀ àbí ǹkan tó yẹ kí n gbọ́, ìròyìn tó yẹ kí n ti gbọ́ ṣáájú kì í ṣe máa wá gbọ́ bóyá bí ọjọ́ kejì ọjọ́ kẹta sẹ́yìn nítorí àyẹ̀yẹ̀ email mi ò. Nítorí ìdí èyí ìgbàkúùgbà tí ń bá ti gbé ẹ̀rọ ayélujára mi tí ṣe fóònù mi ni mo máa ń tẹ̀wó máa fi ń yẹ email mi wò. Tí mo bá sì rí pé ǹkan kan wà níbẹ̀ tó yẹ kí n ṣe ní kọ́mọ kọ́mọ, n ó ṣe. Tó bá jẹ́ pé kò sí ǹkan kan níbẹ̀, n ó kúrò níbẹ̀. Tí a bá máa wò, mo máa ń yẹ email mi wò to ẹ̀méjì lọjúmọ́. Tí mo bá ráyè ó wá kéré jù, n ó yẹ̀wò lẹ́ẹ̀kan lọjúmọ́. Ṣùgbọ́n tí mo bá ní ọ̀rọ̀ àbí ìròyìn kan tí mò ń tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ fún láti gbọ́ àbí láti gba lọ́wọ́ ẹni kankan, mo máa ń yẹ̀ ẹ́ wò bóyá bí ó wákáàti méjì méjì síra wọn torí àì bá mọ̀ ó lè jẹ́ni lọ́ máa fi síbẹ̀, ó lè jọ là. Mi ò dẹ̀ ní fẹ́ pàdánù àwọn ìròyìn tí ó da, tí ó lè ṣe mí láfaani àti ojọ́ ọ̀la mi. Nítorí ìdí èyí gbogbo ìgbà àbí ìgbàkúùgbà ni mo máa ń yẹ email mi, ni mo máa ń yẹ̀ ẹ́ wò. Tí a bá ní káàkà láàárín ọ̀sẹ̀, ìgbà mí ò lè to eméjọ tí mo yẹ email mi wò, ìgbà mí ò lè ju bẹ́ẹ̀ lọ, ìgbà mí ó dẹ̀ ní má ju ẹ̀marun lọ. Nítorí pé lópin ọ̀sẹ̀ nígbà mí, mi kì í yẹ̀ ẹ́ wò torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ ọ́fíìsì oníṣẹ́ ìjọba tí mo fẹ́ gba ìròyìn lọ́wọ́ wọn, wọn kò ní ṣiṣẹ́. Èmi náà máa ń fi àsìkò yẹn náà fúnra mi ní ìsinmi. Ṣùgbọ́n láàárín ọ̀sẹ̀ táa fi ń ṣiṣẹ́, èyí tó jẹ́ láti ọjọ́ ajé títí dé ọjọ́ Ẹtì gbogbo è ní mo máa fi ń yẹ̀ ẹ́ wò títí dé ọjọ́ Jímọ̀. Ṣùgbọ́n ọjọ́ àbámẹ́ta mi kì í yẹ̀ ẹ́ wò àti ọjọ́ ìsinmi mi kì í yẹ̀ ẹ́ wò. Ṣùgbọ́n láàárín ọjọ́ Monday sí ọjọ́ Jímọ̀, mo máa ń yẹ̀ ẹ́ wò dáadáa. Nígbà mí bí ẹ̀méjọ, nígbà mí bí ẹ̀márùn-ún àbí kó kéré síbẹ̀ nítorí mo ní àwọn ìròyìn tó jẹ́ pé mo gbọdọ̀ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́, mo gbọdọ̀ fi ojú mi àti gbogbo ara mi bá lè máa fi yẹ email mi wò. Email ni, ó jẹ́ ohun tó pàtàkì sí mi gán. Bẹ́ẹ̀ ni, mi ò sì gbọdọ̀ má yẹ̀ ẹ́ wò. Tí mo bá yẹ̀ ẹ́ wò lónìí lẹ́ẹ̀ méjì, nígbà mí mo lè máa yẹ̀ ẹ́ wò lọ́la. Ṣùgbọ́n tí mo bá yẹ̀ ẹ́ wò lọ́la, lónìí mo lè máa yẹ̀ ẹ́ wò lọ́tùnlá. Ó dálé lórí ìgbà tí ń bá ní ǹkan tí mò ń yẹ̀ wò lọ́wọ́, nígbà tí mo bá ní ǹkan tí mò ń fi etísílẹ̀ tì tí mò ń fọkàn bá lọ lọ́wọ́lọ́wọ́ tí mo mọ̀ pé lórí email mi ni wọ́n máa fi ránṣẹ́ sí, mo gbọdọ̀ máa yẹ̀ ẹ́ wò. Ṣùgbọ́n nígbà tí mi ò bá ní ǹkan tí mò ń yẹ̀ wò lórí rẹ̀ àbí tí mò ń retí lórí rẹ̀, ó lè jẹ́ ẹ́ẹmejì, ẹ́ẹ̀mẹ́ta àbí ẹ́ẹ̀mẹ́rin ni mo máa ń yẹ̀ ẹ́ wò lọ́sẹ̀. Ẹ ṣeun púpọ̀.

Ha! Bátírì fóònù mi máa ń dúrò o. Imií tí n bá ti bá finá sórí rẹ̀ láti, ti iná yẹn tó, tó, tó dúró dá-- ti iná yẹn dúró dáadáa, tó pé bó ti yẹ kó pé, ti ṣe hundred percent, mo máa ń lò fún bí i wákàtí méjìlá tàbí wákàtí mẹ́ẹ́dógún tí mo bá tan data. Sùgbọ́n tí mo bá tan data, á jẹ́ pé màa lò fún bi wákàtí mẹ́jọ àbí wákàtí mẹ́sàn-án tí mo dè má rí fi ṣe. Nǹkan kínnkan tí mo bá fẹ́ fi ṣe dáadáa. Bátírì fóònù mi dáa gan. Sùgbọ́n kò tilẹ̀ tún wá dáamọ́. Nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ rà á, ó máa ń lò tó wákàtí mẹ́rìnlélógún. Èyí ti ṣe ojú ń di ọjọ́. Láìṣẹ pé mo tún iná mì fi sórí rẹ̀. Sùgbọ́n gbogbo wá náà la mọ̀ pé bí a bá ṣe ń lo ẹ̀rọ àgbélélò àbí àgbéká, èyí ti ṣe ẹ̀rọ, ẹ̀rọ ayélùdára tí à ń pè ní kọ̀m̀pútà. Ayará bí i àṣà. Agbára rẹ̀ máa ń dínkù síi ni lójoojúmọ́. Ní ti lílò bá ti dùn. Àwọn ènìyàn náà, bí a bá ṣiṣẹ́ ṣiṣẹ́ bá a bá dàgbà, agbára wa máa ń dínkù ni. Agbára wa máa ń dínkù ni. So, èyí ni ó fà á tó fi jẹ́ pé bátírì mi, bátírì fóònù mi kò dúró dáadáa mọ́. Sùgbọ́n àìdúró dáadáa rẹ̀ náà, ó sì wà lára rẹ̀. Nitorí fóònù tán lò fún wákàtí méje mẹ́jọ, fóònù náà ni tà á ti ń tan data sórí rẹ̀ tí a ti fi ń rí ètò yẹn ká fi ṣe ká fi ṣe. Sùgbọ́n mọ̀ n bẹ́ l'Ọlọ́un ko o'lọun sowo imi láìpẹ́, láìjínà kí n fi ra fóònù imí tí bátírì orí rẹ̀ yóò dá, tí ayé yóò wà lórí rẹ̀, tí n ò lè fi ṣe oríṣiríṣi nǹkan bí i ká ṣiṣẹ́ láti ilé ni, bí i ká wọ-- ka lọ kíláàsì àgbélé lọ ni, bí i kí á wo fíìmù àgbélé wò ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Owu mi kí n ra mì l'áìpẹ́ láìjínà. Kí Ọlọ́run kí ó ṣọwọ́. Sùgbọ́n fún ìgbà tí mo ṣi wáyii, bátírì fóònù mi ṣì máa ń dúró fún bi wákàtí méje sí mẹ́jọ àbí jù bẹ́ẹ̀ lọ tí mio bá tan data. Sùgbọ́n tí mo bá tan data, ó sì máa ń lò tó wákàtí mẹ́fà àbí jù bẹ́ẹ̀ lọ. Náà ẹ̀ṣeun, fóònù mi dára o. Samsung l'órukọ̀ rẹ̀. Ó dẹ́ ni bátírì tó dáa gan. Èyí tí wọ́n ṣe ní A, òun ni. Kì í ṣe àwọn tó ṣe ní S. Tó bá jẹ́ tàwọn ní S ni, bátírì wọn ò dáa bẹ́ẹ̀. Sùgbọ́n àwọn ọṣẹ kan wà lórí rẹ̀ tó jẹ́ pé kò sí lórí A. Sùgbọ́n A yìí gẹ́gẹ́ bí ìròyìn tí ó kàn mi lára láìpẹ́ ni pé wọ́n ṣe é nítorí bátírì tí ó wà bẹ́ẹ̀ tí ó dára ni wọ́n ṣe é. Nítorí pé àwọn olùrajà Samsung wọ́n, wọ́n tiraka ra fóònù. Sùgbọ́n wọ́n fún wọn ní ìròyìn. Àwọn oní fóònù padà ní pé bátírì rẹ̀ kì í dúró dáadáa. Nítorí ìdí èyí ni wọ́n ṣe ṣe ti A. A yìí ní bátírì. Sùgbọ́n kò rílì sí ayé. Kámẹ́rà òun yá rẹ̀ náà kò rílì mu dáadáa bíi tàwọn S àti N. Ẹ̀ṣẹ́.

A! Rárá o. N ó mọ àmì ìràwọ̀ mi o torí pé ẹlẹ́sìn Mùsùlùmí ni mí. Ẹlẹ́sìn Mùsùlùmí tèmi jẹ̀jẹ̀. A kò ní ìgbàgbọ́ nínú ohunkóhun tí ó ń jẹ́ àmì ìràwọ̀. A ní ìgbàgbọ́ nínú ọ̀kadara. A ní ìgbàgbọ́ nínú Olúwa. A ní ìgbàgbọ́ nínú Ànọ́bì rẹ̀. A ní ìgbàgbọ́ nínú ìwé tí ṣe, àlùkurànì tó lọ lọ́un fi ranṣẹ̀ sí wa. A ní ìgbàgbọ́ nínú ìgbende. A dẹ̀ ní ìgbàgbọ́ nínú àwọn màláìkà. Àwọn origun méje ìgbàgbọ́ tí ó sọ èyan di Mùsùlùmí nìyẹn. Kò sí ìgbàgbọ́ nínú ìràwọ̀ èyan àbí kìí ṣe ìràwọ̀ èèyàn níbẹ̀. Ṣùgbọ́n a ní ìgbàgbọ́ nínú ọ̀kadàlá. Nínú kadarà, ẹ gbogbo oún tí ó bá ṣẹlẹ̀ sí ẹ̀dà, a ní ìgbàgbọ́ pé láti ìgbà tí Ọlọ́run ti dá a sínú ìyá rẹ̀ lọ, Ọlọ́run ti kọ́lẹ̀ pé yóò jẹ́ títí ẹni náà. Nítorí ìdí èyí, èmi ò ní ìgbàgbọ́ sínú àmì ìràwọ̀ mi. Nítorí náà, n kò yẹ àmì ìràwọ̀ mi wò. Ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ sí mi, yálà ọkọ̀ tí mo fẹ́ ni, iṣẹ́ tí mo ń ṣe ni, ibi tí mo bá lọ ni, oúnjẹ tí mo bá jẹ ni, ọ̀pọ̀ ohun kan bá tó dá mi, ọ̀ba tó dá gbogbo wa ti kọ́lẹ̀, ó ti ọ̀kadàrá rẹ̀ pé ohun tí yóò ṣẹlẹ̀ sí mi nìyẹn. Nítorí ìlẹ̀kẹ̀ mi mọ ohun tí ó ń jẹ́ àmì ìràwọ̀, kò ní ìgbàgbọ́ sí àmì ìràwọ̀, n kò sì yẹ ẹ́ wò. Ṣùgbọ́n mo ti máa ń gbọ́ tí àwọn èèyàn máa ń yẹ̀ ẹ́ wò dáadáa pé ìràwọ̀ omi, ìràwọ̀ iná, ìràwọ̀ afẹ́fẹ́, ìràwọ̀ iná àti omi kò gbọdọ̀ fẹ́ra wọn. Ìràwọ̀ afẹ́fẹ́ àti iná wọ́n le fẹ́ra wọn àbí àwọn nnkan kan bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n èmi ò yẹ tèmi wo. Mo tún mọ́ran tí pé ọ̀rẹ́ mi kan sọ pé ọjọ́ tó bá dé àti oṣù tó bá yàn ni wọ́n máa fi yè wó. Ṣùgbọ́n èmi ò fẹ́ wò rí. Mi ò dèní ìpinnu láti lọ yẹ̀ ẹ́ wò. Nígbà ìkọ́ ni kí a kí a kọ ẹ̀ṣẹ̀.

Ah! Mo máa ń ṣe ètòo iṣìro láàárín àwọn ẹlẹgbẹ́ mi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo jẹ́, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tata. Bóyá ìkan lára wọn ló ṣè kan ni tó ṣè fẹjọ́ sùnmí pé wo lágbájá ṣe bái, n ó kọ́kọ́ pe lagbaja, wọn bèèrè lọ́wọ́ rẹ̀. N kò ní sọ ọ́ ó dàbí ọ̀rọ̀ ènìyàn. Wọn ó bí i, wọn ó ti bá a sọ pé kí ló ṣe fún lagbaja, kí ló ṣe fún tàmedù. Tó bá sọ fún mi tán, n ó wá pe lagbaja àti ẹni ton já, n pe mọ gbọ, n óò bá wọn sọ ní tubí nù bí i, n ó bẹ̀e ikínni, n ó bẹ̀e kejì, n ó sì sọ fún wọn pé kí iru rẹ̀ kon jo, kon má jẹ kó wáyé mọ́ torí pé ìjà ọ̀ dọ̀là. Kò dè sí ni tí ìṣorò fẹ́ ṣe fún wa ju kó sọ wá lọ́rukọ̀ lọ. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe ètò ìṣirò láàárín àwọn ẹlẹgbẹ́ mi. Ṣùgbọ́n káfi iyen lẹ̀ ká máa fọ̀ró lé sọ̀rọ̀ bó bá jẹ́ pé ìkan lára àwọn ẹlẹgbẹ́ mi ló ṣẹ̀ mi. Nígbà mí, mo máa ń rò lọ́kàn ara tèmi pé o má ṣe tí ẹ ni kò máa ṣe tọlọ́un, ìgbà mí mi kò ní bií. Ṣùgbọ́n Olúwa rí inú mi pé àìbí mi mo ti yọnu sí. Ṣùgbọ́n ohun tó fà á tí ìṣirò yẹn fi wáyé bóyá a dà nǹkan po ní, àbí ajọ́ rinpọ̀ ni màá mọ̀ pé n o ni jẹ́ kó ṣẹlẹ̀ mọ́. Torí pé mi o fẹ́ kí irú ìṣòro yẹn máa wáyé láàárín wa déédé tàbí n ko tí ẹ fẹ́ kó wáyé mọ́ rara. Ṣùgbọ́n nígbà mí tí mo bá rí pé ẹni tí ọpọlọ rẹ̀ pé a lè jọ sọ̀rọ̀ tí ò ní dá láriwo, tí ò ní dí oun tàràata bá wa dá sí, n ó pe, n ó bá sọ̀rọ̀ pé lagbaja, ó ṣe bá yìí fún mi, ó sì dùn mí púpọ̀. Ó ṣe bá yìí fún mi, kò sì bá mi lára mu. Máa ṣe bẹ́ẹ̀ mọ́, yóò bẹ̀ mí tó bá jẹ́ ẹni tó gbọ́n. Tí ó bá to ba sì jẹ́ ẹni tó jẹ́ pé kò kà á kún ni, yóò sọ fún mi pé kò sí wàhálà, kínni kan. Ó bá sọ ó dìjà, n ó gbé àpò ìwé mi, n ó máa lò ó. Bí ó sì sọ ó dìjà, a bẹ ra wa. Àárín wa tun dan ni yen, bó bá sọ ó dìjà, ẹnu ká má jọ bá ra wá ṣe ohun tí ó fà ìjà mọ lára wa lọ́wọ́ mọ́ ni yen. N kò ní bá a ṣe dé. After, after four, nine. N kò ní bá a ṣe dé ètò tí a ó fi jà mọ́ ni. Nítorí ìjà láàárín àwọn ẹgbẹ́ mi, mo máa ń ṣe ètò tí àwọn ìṣorò láàárín wa. Bo bá sì jẹ́ láàárín àwọn tí wọn pọ̀ náà ni, a jọ sọ, nítubí ńubi, a jọ bẹ ra wa ká má ké. Títí tí òrò náà yóò fi yanjú. Ṣùgbọ́n tí n bá rí pé ohun tó ju apá mi lọ ni, wọn ó pe àwọn tó tun dàgbà ju wa lọ tí mo lọ gbọ̀n ju pé kí wọ́n bá wa yanjú rẹ́. Tó bá wá jẹ́ òun tó wá dípé gbogbo àdúgbò ló yọjú, a pe àwọn ọlọ́pà, tó bá jẹ́ ẹjọ́ tó mú yẹn dání, tó mú ìjàmbá owó àbí ìjàmbá ohun tó jẹ́ ohun tí èèyàn nílò dání ọlọ́pàá onílo ìjọba wọn ó bá wọn yanjú rẹ̀. Ṣùgbọ́n emi gẹ́gẹ́ bí ẹni kan, kò tẹ̀lé ìyanda kan ọlọ́pàá mi, èèyàn kò tẹ̀lé mi débẹ̀ ri. Ẹ̀ le bí mi ni àbí àwọn ẹlẹgbẹ́ mi, wọn kò tí ìjà ìjà tó débẹ̀. Mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí pé mò mọ ìwọ̀nbá ara mi, wọn sì mọ ìwọ̀nbá ara wọn ná. Fún ìdí èyí èmi àtàwọn elẹgbẹ́ mi, à maa yanjú ọ̀rọ̀ ara wa nítubí inubí tí kìí mẹ́jọ dání, tí kì í sì mu kusinu ẹ ṣeun.